Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkayọrí ní ibi iṣẹ́ torí company wa ní dress code. Àwọn ọkùnrin máa ń wọ trouser pẹ̀lú shirt, ìgbà mìíràn a máa ń wọ tie. Àwọn obìnrin náà máa ń wọ skirt tàbí trouser pẹ̀lú blouse. Ni ọjọ́ ìṣẹ́gun, dress code rọrùn díẹ̀. A lè wọ casual clothes ṣùgbọ́n kò gbọdọ̀ rọ jù. Mo fẹ́ràn ọjọ́ ìṣẹ́gun torí mo lè wọ jeans atí polo shirt tí ó rọrùn. Aṣọ àkayọrí lè kórí ènìyàn nígbà mìíràn, pàápàá tí oòrùn bá mú. Ṣùgbọ́n ó jẹ́ apá kan professionalism. Tí mo bá lè yàn, mo fẹ́ràn láti wọ aṣọ tí ó rọrùn lójoojúmọ́. Ṣùgbọ́n torí iṣẹ́, mo gbọdọ̀ wọ aṣọ àkayòrí. Ó ṣe pàtàkì láti dára jáde ní ibi iṣẹ́.

Rárá, èmi kì í ṣe ọ̀gá tó lè fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, mo kàn jẹ wọ́kà lásán ní ibi iṣẹ́ mi ni. Ṣùgbọ́n company wa máa ń fún wa ní owó àfikún lẹ́ẹ̀kọ̀kan, pàápàá ní oṣù December tàbí nígbà tí a bá ṣiṣẹ́ dáadáa. Owó àfikún yìí má ń dùn mọ́ wa gan, torí a kò reti ẹ́. Ó sì máa ń rán wa lọ́wọ́ láti ra àwọn nǹkan tí a nílò. Ìgbà tí company bá bẹ́ ní èrè púpọ̀ lọ́dún kan, owó àfikún má ń pọ̀ síi. Ṣùgbọ́n lọ́dún mìíràn, ó máa ń kéré tàbí kò kín sí i rárá. Àwọn èèyàn tó bá jẹ́ manager tàbí director ni wọ́n máa ń ní àṣẹ láti pinu owó àfikún fún àwọn òṣìṣẹ́ wọn. Èmi kàn má ń gba owó oṣù mi àti bonus tí ó bá wá fún ra mi ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣèwádìí àwọn alábàṣiṣẹ́pọ̀ nítorí ó ṣe pàtàkì láti mọ àwọn èèyàn tí èèyàn ń bá rìn lójoojúmọ́. Mo máa ń ka ìròyìn nípa wọn ní orí Íńtánẹ́ẹ̀tì kí n ba lè mọ bí wọ́n ṣe máa ń ṣe, tí wọ́n ṣe máa ń gbé ìgbésẹ ayé wọn. Ìgbà mìíràn, mo máa ń fi méséjì ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ wọn kí n mọ bí ìbáṣepọ̀ wọn ṣe jẹ́ pẹ̀lú àwọn èèyàn mìíràn. Gbogbo àwọn wọ̀nyí ni mo máa ń ṣe. Ìgbà mìí, mo tún máa ń lọ sí, different platforms bíi Facebook, Instagram kí n rí nǹkan tí wọ́n máa ń post. Tí bá rí ǹkan tó jọ bíi scam àbí ǹkan tí kò dá nípa wọn, mo máa ń yẹra fún wọn kíákíá. Ó dára láti mọ̀ nípa àwọn èèyàn tí èèyàn bá ṣiṣẹ́ yìí kí a máa ba ṣe ǹkan kan tí kò yẹ kí a ṣe. Kí a máa ba jà sí ọwọ́ àwọn tó jẹ́ pé ẹni ibi ni wọ́n. Àwọn scammers gan pọ̀ ní orílẹ̀ èdè wá nítorí ẹ̀ náà ló nílò pé ká ṣọ́ra.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni bẹ́drúmu mi, nítorí níbẹ̀ ni mo ti máa ń sùn àti láti wà níkan. Mo ní ìdùnnú nínú yàrá náà, mo sì le ṣe ohunkóhun tí mo bá fẹ́ ṣe láìsí àbọ̀ ọ̀ṣẹ. Mo ní bẹ́ẹ̀dì tó dùn, wọdróòbù tó kún fún aṣọ mi àti tìívì kékeré tí mo máa ń wo fíìmù lórí rẹ̀. Ìrọ̀rùn àti ìdákẹ́jẹ́jẹ́ máa ń wà níbẹ̀, pàápàá ní alẹ́ nígbà tí gbogbo èèyàn ti lọ sùn. Mo tún máa ń wo fóònù mi, mo máa ń kàwé tàbí kí n gbàdúrà nínú yàrá náà. Ni ìta yàrá, àwọn èèyàn mìíràn wà, ẹ ariwo sì pọ̀. Ṣùgbọ́n nínú bẹ́drúùmu mi mo lè yọ ara mi tàbí ronú láìsí ìdààmú. Ó jẹ́ ààyè tèmi nìkan níbi tí mo lè jẹ́ ara mi láìsí ìfarabalẹ̀. Níbẹ̀ ni mo fẹ́ràn jùlọ ní ilé mi.

Mo fẹ́ràn afrobeat jùlọ. Àwọn orin Wizkid, Burna Boy àti Davido ma ń pa mí lẹ́rìn, wọ́n sì má a mú kí n jó. Essence tí Wizkid àti Last Last tí Burna Boy jẹ́ àwọn orin tí mo gbádùn púpọ̀. Mo tún fẹ́ràn gospel music gan, pàápàá àwọn orin Nathaniel Bassey àti Sinach. Wọ́n ma ń fún mi ní ìtùnú. Ìgbà tí mo bá fẹ́ nǹkan tó tutù, mo má a n tẹ́tí sí R&B tàbí highlive music. Orin jẹ́ apá kan ìgbésí ayé mi. Mo má a n gbọ́ ọ lójoojúmọ́: nígbà tí mo bá n lọ sí ibi iṣẹ́, tí mo bá n ṣe iṣẹ́ ilé tàbí tí mo kàn fẹ́ yọ ara mi. Kò sí ọjọ́ kan tí mo ò tẹ́tí sí orin rárá. Orin dára fún ẹ̀mí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata gan an. Gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà, a ti mọ ata dáadáa. Kò sí oúnjẹ tó máa ń dùn tí kò ní ata. Mo máa ń fi ata sínú gbogbo oúnjẹ mi. Bóyá jollof rice ni o, fried rice ni o, ẹ̀wà o, gbogbo rẹ̀. Ṣùgbọ́n ata gbọdọ̀ tó ní wọn, tó bá pọ̀ jù ó lè jó ẹnu ẹni. Mo fẹ́ràn pepper soup gan an nígbà tí òtútù bá mú tàbí tí mo bá sa ìsàn kékeré. Ìgbà mìíràn mo máa ń fi ata díẹ̀ kun oúnjẹ tí kò bá ní ata tó kí ó lè dùn sí i. Àwọn àlejò tó ti òkèèrè wá sábà máa ń bẹ̀rù ata Nàìjíríà wa torí ó le gan an. Ṣùgbọ́n fún wa tó dàgbà níbí, oúnjẹ tí kò ní ata kò dùn rárá. Ata ni ọ̀kan nínú ohun tó máa ń mú kí oúnjẹ wa dùn tó.

Rárá, mi ò ní orúkọ ìnagijẹ. Mo kàn lọrúkọ gidi mi déédé lórí social media àti gbogbo ibi tí mo bá n lọ. Ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi díẹ̀ ní àwọn orúkọ ìnagijẹ tí wọ́n má n lò bí King Jay àti Queen B. Irú àwọn orúkọ bẹ́ẹ̀. Mo rò pé kó ó dára láti ní orúkọ ìnagijẹ fún privacy torí gbogbo èèyàn ko kọ́ ló gbọdọ mọ gbogbo ǹkan nípa rẹ lórí íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n èmi kàn ń ronú púpọ̀ nípa rẹ̀ gan. Mo fẹ́ràn láti jẹ́ ara mi. Ìgbà mìíràn mo má n lo nickname tí àwọn ọ̀rẹ́ mi má n pè mi, ṣùgbọ́n kìí ṣe orúkọ ìnagijẹ tó jinlẹ̀. Tí mo bá lọ sórí gaming platforms, mo lè yan orúkọ kan fún ìgbádùn. Ṣùgbọ́n lórí Instagram àti WhatsApp, orúkọ gidi mi ni mo má n lò. Ó rọrùn bẹ́ẹ̀ fún mi.

Rárá, mi ò máa ń mu àwọn ohun mímu pirotíìnì bíi smoothies àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mo kàn máa ń jẹ oúnjẹ ìbílẹ̀ tó wà tó ní àwọn pirotíìnì bíi ẹran, ẹja, ẹ̀wà àti ẹyin. Àwọn wọ̀nyí tó fún mi ní pirotíìnì ni mo máa ń lò. Mo ti gbọ́ pé pirotíìnì shakes dára fún àwọn tó ń lọ sí gym àti àwọn tó fẹ́ build muscle. Ṣùgbọ́n èmi ò ń lọ gym deédée. Wọ́n tún gbọ́wọ́ púpọ̀ láti rà. Torí náà mo fẹ́ràn láti fi owó náà ra oúnjẹ gidi. Ìgbà mìíràn mo máa ń mu milo tàbí bournvita tó ní vitamins àti nutrients ṣùgbọ́n kì í ṣe pirotíìnì shake. Tí mo bá bẹ̀rẹ̀ síí ṣe exercise tàbí tí mo bá n lọ gym, mo le ronú láti máa mú àwọn pirotíìnì shakes. Ṣùgbọ́n fún báyìí, oúnjẹ ìbílẹ̀ tó fún mi.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sóde rí, ṣùgbọ́n kì í ṣe púpọ̀. Mo ti lọ sí Ghana lẹ́ẹ̀kan láti ṣẹ̀bẹ̀wò sí ọ̀rẹ́ mi. Ìrìnàjò náà dùn. Mo rí àwọn ibi tó yàtọ̀ síra, mo sì jẹ oúnjẹ wọn. Ó jọ ti Nàìjíríà díẹ̀, ṣùgbọ́n àwọn ìyàtọ̀ kékeré wà. Mo fẹ́ lọ sí àwọn orílẹ̀èdè mìíràn bí i Dubai, London tàbí America, ṣùgbọ́n owó àti visa jẹ́ ìṣòro. Passport mi wà, mo sì ti parí rẹ̀, ṣùgbọ́n àǹfààní ò tí ì farahàn. Mo gbọ́ pé àwọn orílẹ̀èdè òkèrè dára gan an. Wọ́n ní better facilities, ṣùgbọ́n Nàìjíríà náà ò burú. Lílọ sóde yóò fún mi ní experience tuntun àti ìmọ̀ síi. Mo n retí ọjọ́ tí màá lọ sí òkèrè. Ṣùgbọ́n títí ìgbà náà, màá yọ màá ṣètò owó àti àwọn dọ́kúmẹ́ǹtì mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ó ṣe pàtàkì púpọ̀ fún ààbò torí àjálù lè ṣẹlẹ̀ lójijì. Tí mo bá wọ inú ọkọ̀, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti di ọjà ààbò náà. Ó ti di ìṣeṣe fún mi báyìí, mi ò lè wọ ọkọ̀ láìdí. Ìgbà tí ìjàmbá bá ṣẹlẹ̀, ọjà ààbò náà ló lè gbà mí ẹni lá torí yóò dènà láti fò jáde. Ní Nàìjíríà, ọ̀pọ̀ àwọn awakọ̀ kì í di ọjà ààbò. Wọ́n máa ń sọ pé kò ṣe pàtàkì. Ṣùgbọ́n ìyẹn jẹ́ àṣìṣe. Àwọn VIO náà máa ń dá àwọn tí kò di ọjà ààbò náà mú láti san fáìnì. Mo máa ń sọ fún àwọn èèyàn tó bá wà nínú ọkọ̀ mi pé kí wọ́n di ọjà ààbò wọn, ààbò ṣe kókó.

Ìwà ìṣòwò mi dára. Mo máa ń ní owó pẹ̀lú àwọn èèyàn. Nígbà tí mo bá ń tà tàbí tí mo bá rán ǹkan, mo má ń jẹ́ olóòtítọ́. Mi ò ń tan èèyàn jẹ. Mo má ń ṣòdodo nípa àwọn ǹkan tí mo ń tà. Kí wọ́n san owó púpọ̀ fún ǹkan tí kò tó mi ò kín ṣe bẹ́ẹ̀. Tí mo bá ṣèlérí pé màá ṣe ǹkan kan, mo má a ń ṣe é layìí sí ìjákulẹ̀. Mo tún má ń ní ìfọkànsìn pẹ̀lú àwọn customers mi. Mo má a ń gbọ́ àwọn ìṣòro wọn, mo sì má ń gbìyànjú láti yanjú wọn. Ìbáṣepọ̀ dáadáa ṣe pàtàkì ní ìṣòwò torí tí o bá ṣe àwọn èèyàn dáadáa, wọ́n yóò padà wá, wọ́n á sì fún àwọn mìíràn nípa rẹ̀. Mò ń gbìyànjú láti jẹ́ olódodo àti ẹni ìgbẹ́kẹ̀lé ní ìṣòwò mi. Ìṣòwò tó dára wà lórí ìgbẹ́kẹ̀lé àti òtítọ́.

Mo ma ńtọ́jú èkaná mi nípa gígé wọn déédéé tí wọ́n bá ti ń gùn bi lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tàbí lẹ́ẹ̀méji. Mo máa ń gé wọn pẹ̀lú nail cutter. Mi ò kì í fẹ́ràn láti jẹ́ kí wọ́n gùn púpọ̀ torí wọ́n le kó ìdọ̀tí sábẹ̀ wọ́n, wọ́n sì lè di aláìmòọ́. Lẹ́yìn tí mo bá gé wọn tán, mo máa ń foo dáadáa pẹ̀lú ọṣẹ àtomi. Ìgbà mìíràn, mo máa ń lọ lo nail file láti mú kí wọ́n dán àti yọ àwọn egbó kúrò. Àwọn obìnrin máa ń kún nails wọn pẹ̀lú nail polish tí ó dára ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọkùnrin mi ò kan, mo kọ̀ máa ń pa wọ́n dáadáá lasàn ni. Nails, èkaná tí mo ṣe pàtàkì fún ìlera àti ó dára kí èèyàn fi gbejáde. Ó rọrùn láti tọ́jú wọn, ó kọ̀ máa ń gbé àkókò díẹ̀ lásàn ni.

Mo fẹ́ràn ojú ọjọ́ tó tutù díẹ̀ tí kò burú jùlọ. Ìgbà tí ojú ọjọ́ bá tutù, ó máa ń dùn láti rìn tàbí ṣiṣẹ́ nínú rẹ̀. Mi ò kín fẹ́ràn oru tó mú púpọ̀ torí ó máa ń korí ènìyàn, àárẹ̀ sì máa ń mú mi. Àmátán tó tutù ní àárọ̀ dára gan pàápàá nígbà Dìsẹ́mbà. Ó máa ń mú kí ara balẹ̀ ṣùgbọ́n ojò tó pọ̀ jù kò dára torí ọ̀nà máa ń kún fún omi, a kì í sì lè jáde. Mo fẹ́ràn ojú ọjọ́ tó wà láàrín, kì í ṣe tútù jù, kì í sì mú ju. Ìgbà ìrùwé ní Nàìjíríà dùn díẹ̀ torí èéfín kì í pọ̀, ojú ọjọ́ sì rọrùn. Gbogbo wa ló ní ojú ọjọ́ tí a fẹ́ràn ṣùgbọ́n tèmi ni èyí tó tutù díẹ̀ tó sì rọrùn. Ojú ọjọ́ tó dára máa ń mú kí ọjọ́ wa dára pẹ̀lú.

Nígbà tí àkókò ìparí iṣẹ́ bá súnmọ́, mo máa ń bẹ̀rẹ̀ sí ní ní stress. Mo máa ń gbìyànjú láti parí gbogbo iṣẹ́ kíákíá, ó sì máa ń kọrí mi. Ìgbà mìíràn, mo máa ń dúró títí di òru láti parí iṣẹ́ náà. Mo máa ń ṣe plan nípa, nípa bí mo ṣe parí nǹkan kan ní àkókò, mo sì máa ń ní focus. Tí iṣẹ́ bá pọ̀ jù, mo máa ń pín sí àwọn apa kékeré kí n lè ṣe é lẹ́sẹẹsẹ. Mi ò kí ń fẹ́ràn láti pẹ́ torí ó máa ń fa wàhálà, ṣùgbọ́n ó máa ń ṣẹlẹ̀ nígbà mìíràn. Lẹ́yìn tí mo bá parí iṣẹ́ náà tán, mo má ń sinmi púpọ̀ torí àárẹ̀ máa ń mu mi. Mo má ń kọ́ ẹ̀kọ́ láti máa ṣe fi nǹkan sílẹ̀ títí di ìgbà ìkẹyìn mọ́. Ìgbà ìparí iṣẹ́ kò dára fún mental health ènìyàn.

Mo fẹ́ kọ́ ìmọ̀ tuntun púpọ̀ gan an. Mo fẹ́ mọ bí wọ́n ti ń sọ èdè Faransé tàbí Spanish torí ó wúlò fún ọjọ́ iwájú, ó sì lè ní àwọn ànfàní iṣẹ́ sílẹ̀. Mo tún fẹ́ kọ coding àti programming torí technology ń ṣàkóso àgbáyé nísinsìnyí, ó sì lè ràn mí lọ́wọ́ láti ní iṣẹ́ tó dára. Ìmọ̀ nípa digital marketing àti social media market management náà dára púpọ̀ torí ọ̀pọ̀ business ló ń ṣorí online báyìí. Mo tún fẹ kọ bí a ṣe ń ṣe photography tàbí video-graphy torí ó jẹ skill tó wà lára, tó sì lè mú owó wá. Ṣùgbọ́n ìṣòro mi ni owó àti àkókò. N kò ní àwọn méjèèjì lọ́wọ́lọ́wọ́ báyìí. Lẹ́ẹ̀kọ̀kan mo yóò bẹ̀rẹ̀ sí kọ́ nǹkan tuntun. Ìmọ̀ jẹ́ agbára ó sì máa ń ṣí ọ̀nà sílẹ̀.

Mo ma n lo fóònù mi tó bí wákàtí márùn ún sí méfà lójojúmọ́. Ó lè pọ̀ sí í ní ọjọ́ kan, ó sì lè dínkù ní ọjọ́ mìíràn. Mo ma n wo social media púpọ̀: Instagram, WhatsApp àti TikTok. Lẹ́ẹ̀kọ̀okan, mo ma n wo fóònù láti ka messages tàbí wo videos. Ní ibi iṣẹ́, o ma ń dín lílò rẹ̀ kù díẹ̀ torí iṣẹ́, ṣùgbọ́n mo sì ma n wo láàrin breaks. Ní alẹ́ tí mo bá dé ilé, mo ma n lo púpọ̀ jù láti chat, láti wo fíìmù tàbí láti ṣeré. Ìgbà mìíràn, mo ma n wo fóònù títí di àárọ̀ gan kí òòrùn tó mú mi lọ. Mo ma n pẹ́ mọ́ ọ lóju, ó sì lè ba ìlera jẹ́, ṣùgbọ́n ó ṣòro láti dúró. Fóònù mi ti di apá kan ìgbésí ayé wa báyìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtì lọ lẹ́ẹ̀kọ̀kan. Ìgbà tí iṣẹ́ bá pọ̀ tàbí tí deadline bá súnmó, mo máa ń dúrọ́ pẹ́ ní ibi-iṣẹ́ láti pari gbogbo nǹkan. Lẹ́ẹ̀kọ̀kan, mo máa ń dúró títí di aago méje tàbí mẹ́jọ ní ìrọ̀lẹ́. Kò sí òwo àfikún fún rẹ̀, ṣùgbọ́n mo nílò láti parí iṣẹ́ náà. Ó ma ń kórìí mi gan torí mo fẹ́ padà sílé, mo sì fẹ́ sinmi. Àárẹ̀ máa ń mú mi, mo sì máa ń ka nú, ṣùgbọ́n kò sí àǹfààní. Tó bá jẹ́ pé iṣẹ́ kò parí, a gbọdọ̀ dúró. Ni ọjọ́ mìíràn, mo lè parí iṣẹ́ ní àkókò tí ó yẹ, mo sì lè padà sílé dáadáa. Ṣiṣẹ́ ju wákàtí lọ kò dára fún work life balance tí a nílò láàárín iṣẹ́ àti ìgbésí ayé, ṣùgbọ́n ó máa ń ṣẹlẹ̀.

Nígbà tí ìṣòro bá wáyé láàárín àwọn ẹlẹgbẹ́ mi, mo máa ń gbìyànjú láti ṣètò àlàáfíà. Mo máa ń gbọ́ ẹgbẹ́ méjèèjì láti mọ ohun tó fa ìṣòro náà. Mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn lóòtó kin tó sàlàyé pé kò dára láti jà tàbí láti bínú papọ. Mo sábà máa ń pe àwọn méjèèjì jọ láti sọ̀rọ̀ papọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ kí wọ́n lè mọ pé ìṣòro náà kò tó bẹ́ẹ̀. Ìgbà mìíràn, mo máa ní láti sọ òdodo dáadáa kí n sọ fún ẹni tó ṣe pé kò tọ́. Ṣùgbọ́n mo máa ń ṣe ẹ́ ní ọ̀nà tí kò burú kí àbòsí má bàá pọ̀ sí i. Lẹ́yìn tí wọ́n bá ti gbọ́ ara wọn, wọ́n sábà máa ń parí rẹ̀ ní àlàáfíà. Ìwà àlàáfíà ṣe pàtàkì láàárín àwọn ọ̀rẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo kọ́ ọ bí a ti ń ṣe nígbà tí mo wà ní kékeré. Ní bẹ̀rẹ̀ ó ṣòro gan, mo máa ń ṣubú púpọ̀, ọwọ́ àti ẹsẹ̀ mi sì máa ń bàjẹ́. Ṣùgbọ́n pẹ̀lú ìgbìyànjú mo kọ ọ títí tí mo fi mọ̀ ọ́ dáadáa. Báyìí, mo lè gun kẹ̀kẹ́ láìṣubú. Ó ti rọrùn fún mi, ṣùgbọ́n n kò ni kẹ̀kẹ́ tèmi. Bóyá ní ọjọ́ iwájú mo máa rà á. Kẹ̀kẹ́ wúlò gan fún exercise àti láti lọ sí ibi tó jìnnà díẹ̀. Ìgbà mìíràn, mo máa ń yá kẹ̀kẹ́ ọ̀rẹ́ mi láti gùn kí n má bá a gbàgbé bí a ti ń ṣe. Ó jẹ́ skill tó wúlò tí gbogbo ènìyàn gbudọ̀ mọ̀. Kẹ̀kẹ́ jẹ́ ọ̀nà tó tutù láti yára lọ.

Mo máa ń ní ìpàdé ní bí ẹmẹta sí ẹ́mẹ́rìn lọ́sẹ̀ níbi iṣẹ́. Àwọn ìpàdé wọ̀nyí máa ń jẹ́ nípa project tí a bá ń ṣe tàbí láti sọ̀rọ̀ nípa iṣẹ́ tó ń lọ. Ìgbà mìíràn wọ́n máa ń pẹ́ gan an, a máa ń jókòó títí di wákàtí kan tàbí ju bẹ́ẹ̀ lọ. Mo má ń yọ̀ mí lára torí mo fẹ́ parí iṣẹ́ mi kí ń má baà pẹ́. Ṣùgbọ́n àwọn ìpàdé náà ṣe pàtàkì láti mọ oun tó ń lọ lọ́wọ́ àti láti gbọ́ àwọn update. Nígbà mìíràn, a máa ń ní team meetings tí gbogbo wa yóò wá, a sì máa ń sọ̀rọ̀ nípa àwọn ìṣòro àti bí a ṣe lè yanjú wọn. Mi ò kín fẹ́ràn láti ṣe ìpàdé púpọ̀ torí ó máa ń gbá àkókò, ṣùgbọ́n wọ́n ṣe pàtàkì fún iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá ń sùn, pàápàá ní àkókò òtútù. Ìbora dára láti mú kí ara tútù, ó sì máa ń fúnni ní ìtùnú. Ni ìgbà ọjọ́ náà, ìbora ṣe pàtàkì gan, torí òtútù lè mú gan. Ṣùgbọ́n ní àkókò ọjọ́ tí òórùn bá mú, mi ò kí ń lò ó. Mo kàn máa ń bo ara pẹ̀lú wrapper tàbí aṣọ fẹ́ẹ́rẹ́ kan. Mo ní ìbora díẹ̀ ní ilé. Àwọn kan fẹ́ẹ́rẹ́, àwọn mìíràn wúwo díẹ̀. Ìbora tó ma ṣe pàtàkì torí ó máa ń mú kí ọrùn dùn, ara sì máa ń tutù dáadáa. Kí ìbora kó bá sí, mo lè rí sóró láti sùn dáadáa. Ó jẹ́ nǹkan pàtàkì fún oorun tó dára.

Rárá, mi ò ń lo ẹ̀rọ ìroran ọwun torí etí mi gbọ́ dáadáa. Mi ò ní ṣòro pẹ̀lú gbígbọ́ rárá, ṣùgbọ́n mo máa ń wo àwọn èèyàn díẹ̀ tó ń lò ó torí etí wọn kò gbọ́ dáadáa. Ó sì ran wọ́n lọ́wọ́ gan. Àwọn àgbàlagbà púpọ̀ máa ń lò ó torí etí wọn máa ń di aláìgbọ́ dáadáa bí wọ́n ṣe ń dàgbà sí i. Ẹ̀rọ náà ṣe pàtàkì púpọ̀ fún àwọn tó nílò rẹ̀ torí kò rọrùn láti gbé ìgbésẹ̀ ayé aláìgbọ́ nǹkan kan. Mo dúpẹ́ pé etí mi ṣiṣẹ́ dáadáa, mo sì ń ṣọ́ra púpọ̀ láti má fi etí wọ inú wàhálà. Mo máa ń yẹra fún àwọn ariwo tó lágbára púpọ̀ torí ó lè ba etí je Ìlera etí ṣe pàtàkì.

Ṣíṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé kò rọrùn fún mi rárá. Iṣẹ́ má ń gba àkókò púpọ̀ mo sì máa ń kàánú nígbà tí mo bá dé ilé. Ṣùgbọ́n mo má ń gbìyànjú láti ya àkókò sọ́tọ̀ fún ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi. Ni ọjọ́ ìsinmi, mo má ń lọ sí àwọn ibi tí mo lè yọ ara mi tàbí mo kàn má ń dúró nílé láti sinmi. Mo má ń pa fóònù mi kúlẹ̀ kọ̀ọ̀kan kí n má bàa ronú nípa iṣẹ́ lórí rẹ̀. Ó ṣe pàtàkì láti má jẹ́ kí iṣẹ́ gba gbogbo ọjọ́ wa. A nílò àkókò fún ǹkan mìíràn pẹ̀lú. Ṣùgbọ́n òtítọ́ ni pé ó ṣòro gan pàápàá nígbà tí iṣẹ́ bá pọ̀. Mo ń gbìyànjú láti dára sí i láti ní balance tó dára. Ìlera àti ìdùnnú wa ṣe kókó ju iṣẹ́ lọ.

Mo máa ń ra ǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ibi. Fún oúnjẹ àti àwọn ǹkan ilé, mó máa ń lọ sí ọjà tàbí supermarket tó súnmọ́ wa. Ìgbà mìíràn, mó máa ń lọ sí àwọn ilé ọjà ńlá bí Shoprite tàbí Spar tí ǹkan bá yẹ. Fún aṣọ àti bàtà, mó máa ń lọ sí Balogun Market, Computer Village tàbí àwọn boutique tó wà ní ọ̀nà wa. Mó tún máa ń ra ǹkan lórí online lẹ́ẹ̀kọ̀kan, pàápàá lórí Jumia tàbí Konga. Tí mó bá fẹ́ yára àti tí mó bá fẹ́, tí mó bá, tí mí ò bá fẹ́ jáde, mo máa ń fẹ́ràn láti wo ǹkan dáadáa kí n tó rà á, torí náà mó máa ń lọ sí ọjà púpọ̀ ju. Iye owó náà ṣe pàtàkì pẹ̀lú, torí náà mo máa ń compare prices ní ibi púpọ̀ kí n tó rà á. Ibi tí ǹkan bá yẹ ni mo máa ń rà á.

Mo ma n fọ eyín mi léèmejì lójoojúmọ́, ní àárọ̀ àti ní alé kí n tó lọ sùn. Ní àárọ̀, mo ma n fọ eyín mi kí n tó jẹ oúnjẹ kí ẹnu mi lè mọ́ dáadáa. Ní alẹ́ náà, mo ma n fọ ọ̀ lẹ́yìn tí mo bá ti jẹun tán kí gbogbo oúnjẹ lè jáde kúrò lẹ́nu. Mo ma n lo toothbrush àti toothpaste. Ìgbà mìíràn, mo ma n lo mouthwash pẹ̀lú kí ẹnu mi má baà rùn. Fífọ eyín ṣe pàtàkì púpọ̀ fún ìlera ẹnu àti eyín torí ó ma n yẹra fún toothache àti àwọn ìṣòro mìíràn. Ìgbà kan mo gbàgbẹ́ láti fọ eyín mi ní alẹ́ ṣùgbọ́n báyìí mo ti mọ̀ gan-an ó ti di ìṣèṣe. Eyín tó mọ́ ṣe pàtàkì fún ìlera àti ẹ̀mí tó dára. A gbọdọ̀ tọ́jú eyín wa dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wà ní òru gan an. Òru jẹ́ àkókò tí inú mi máa ń balẹ̀ jùlọ. Ọjọ́ ti parí, iṣẹ́ ti dákẹ́, gbogbo èèyàn sì ti sinmi. Mo fẹ́ràn ìdákẹ́ jẹ́ rẹ́ àti bí àwọ sánmọ̀ àti ìràwọ́ ṣe dára lójú òru. Ní òru, mo máa ń wo TV, gbọ́ orin tàbí kí n tẹ fónù mi. Tutù máa ń dùn díẹ̀. Kò sí oru, òrun sì máa ń dùn. Ṣùgbọ́n mi ò kí ń fẹ́ jáde lọ sí ìta ní òru torí kò láàbò púpọ̀, àwọn aláàárẹ̀ sì lè wà níbẹ̀. Mo fẹ́ràn láti wà ní ilé tàbí pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ibi tó láàbò. Òru ni ọ̀nà tirẹ̀ tó sì ṣe àmì ó tutù, ó sì jẹ́ àkókò tí mo máa ń ronú jìnlẹ̀. Mo jẹ́ night person gan an.

Mò ń lo Android phone kì í ṣe iPhone. Ó jẹ́ Samsung model kan tí mo rà látọdún méjì sẹ́yìn. Ó ń ṣiṣẹ́ dáadáa, mo sì fẹ́ràn rẹ̀ gan. Screen rẹ̀ tóbi, battery náà pẹ́ díẹ̀, mo sì le ṣe gbogbo nǹkan tí mo nílò lórí rẹ̀. Bóyá social media ni o, àbí ìpè, àbí photo àti video. Mo ti gbọ́ pé iPhone dára gan, ṣùgbọ́n ó gbówó púpọ̀ lórí, kò sì rọrùn fún mi láti rà báyìí. Android ṣe mí ní pàtàkì, ó sì wà ní iye owó tí mo lè ná. Ìgbà mìíràn phone náà máa ń lọ́ra díẹ̀ tàbí battery rẹ̀ le yọ kú kíákíá, ṣùgbọ́n mo ń gbìyànjú láti tọ́jú rẹ̀ dáadáa. Bóyá ní ọjọ́ iwájú tí owó bá pọ̀ síi, màá ra phone tuntun, ṣùgbọ́n báyìí èyí tó wà lọ́wọ́ mi ti tó mi.

Bẹ́ẹ̀ni, mo má ń kọ̀wé pẹ̀lú ọwọ́ lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n kì í ṣe púpọ̀. Mo máa ń fi ṣíbí kan torí ọ̀nà tó láti gbé ìwé ọwọ́ kò sí níbikíbi. Mo máa ń fi ẹ̀gbọ́n àti ẹ̀gbẹ́ ránṣẹ́ fún àwọn ẹbí mi, tí wọ́n bá ní wà ní ìlú mìíràn tàbí fún ọ̀rẹ́ mi tó ń bèrè. Ìgbà tí mo bá lọ ra nǹkan, mo sábà máa ń lo owó cash, kì í ṣe transfer tàbí card déédéé torí àwọn ibi kan kò gba card. Àmọ́ mò ń gbìyànjú láti lo POS àti bank transfer síi torí ó lábọlò jú cash lọ. Báyìí owó cash kò wọ́pọ̀ mọ́ lọ́wọ́ mi, mo kò máa ń pa jẹ́ mọ́ fún ìṣẹ̀lẹ̀ àì ro tẹ́lẹ̀. Kí kọ̀wé pẹ̀lú owó cash tó lábọ tó bẹ́ẹ̀ torí ó le sọnu tàbí òle lè jí, ṣùgbọ́n a sì nílò rẹ̀ lẹ́ẹ̀kọ̀kan.

Rárá, kí mi ò kí ń ṣe ẹni tó máa ń tàn ǹkan tàbí tó bá ní àfojúsùn títà. Iṣẹ́ mi kì í ṣe sales, mo kàn jẹ́ òṣìṣẹ́ lásán ni. Ṣùgbọ́n mo mọ àwọn ọ̀rẹ́ mi tó ń ṣe sales, wọ́n sábà máa ń ní àfojúsùn tí wọ́n gbọ́dọ̀ pàdé lóṣooṣù. Ó máa ń korí wọn gan torí tí wọn kò bá pàdé target wọn, owó wọn le dínkù tàbí wọ́n le rí wàhálà lọ́wọ́ àwọn ọ̀gá wọn. Ṣùgbọ́n tí wọ́n bá pàdé rẹ̀ tàbí tí wọ́n bá kọjá rẹ̀, wọ́n máa ń rí bonus àti àwọn ànfàní mìíràn. Mo gbádùn pé isẹ́ mi kò ní irú pressure yẹn torí kò rọrùn láti máa ṣàìbalẹ̀ nítorí target. Ṣùgbọ́n àwọn tó ń ṣe sales gbọ́dọ̀ lágbára, wọ́n sì gbọ́dọ̀ ṣiṣẹ́ tàkìrí gan an. Iṣẹ́ kọ̀ọ̀kan ní ìṣòro tirẹ̀.

Mo máa ń gbìyànjú láti dé ní àkókò, ṣùgbọ́n kì í ṣe nígbà gbogbo. Ìgbà púpọ̀ mo máa ń pẹ́ díẹ̀ nítorí ọkọ̀ tó pọ̀ lójú ọ̀nà tàbí nítorí mo jí pẹ́. Nígbà tí mo bá ní ìpàdé pàtàkì tàbí nǹkan ṣoṣo ní ibi iṣẹ́, mo máa ń gbìyànjú láti jáde ní kùtùkùtù kí n lè dé ní àkókò. Ṣùgbọ́n lójúmọ́, mo lè pẹ́ bí ìṣẹ́gun mọ́kànlélógún sí ọgbọ̀n. Mo mọ̀ pé kò dára láti pẹ́ déédé, ó sì lè fa wàhálà. Torí náà mo máa ń gbìyànjú láti dára sí i. Àwọn èèyàn mìíràn máa ń dé ní kùtùkùtù, ṣùgbọ́n èmi kì í ṣe bẹ́ẹ̀ rárá. Àkókò Nàìjíríà ló máa ń mú mi. Gbogbo wa lọ máa ń pẹ́ díẹ̀ ní ìyín yìí, ṣùgbọ́n mo ń gbìyànjú láti ṣe ìwà tí ó dára sí i.

Bẹ́ẹ̀ni, mo ma ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn lẹ́ẹ̀kọ̀kan. Tí mo bá lọ sí ibi tuntun tí mi ò mọ̀ tàbí ti mo bá sọnu, mo máa ń dúró láti bèrè ọ̀nà lọ́wọ́ ẹni tó sún mọ́. Kò burú láti bèrè jù láti rìn ká ìrìnkìrì láì mọ ibi ta ń lọ. Àwọn èèyàn púpọ̀ máa ń fẹ́ láti ṣèrànwọ́, wọ́n sì máa ń ṣàlàyé dáadáa. Sùgbọ́n ìgbà mìíràn, mo máa ń lo Google Maps lórí fóònù mi láti wa ọ̀nà, ó máa ń rọrun gan. Ìgbà tí détà kò bá sí tàbí tí GPS kò bá ṣiṣẹ́, mo nílò láti bèrè lẹ́nu. Mi ò kì í ní ìtijù láti bèrè torí ó sán jù láti sọnù lọ. Kò burú láti gba ìrànlọ́wọ́ nígbà tí a bá nílò rẹ̀. Bèrè ọ̀nà jẹ́ ọgbọ́n.

Ìgbádùn mi ni láti wo fíìmù, gbọ́ orin àti láti lọ síta pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mo fẹ́ràn láti wo Nollywood movies àti àwọn fíìmù òyìnbó tó dára. Orin jẹ́ apá kan ìgbésí ayé mi. Mo máa ń gbọ́ Afrobeat, Gospel àti R&B lójoojúmọ́. Ni ọjọ́ ìsinmi, mo máa ń lọ síbi àríyá, ó wà ńbẹ̀ tàbí rẹ́sítọ́ráǹtì pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mo tún fẹ́ràn láti wo football match lórí TV, pàápàá Premier League games, pàápàá àwọn match tó ní Chelsea. Ìgbà mìíràn mo máa ń ṣeré games lórí fóònù. Mo tún fẹ́ràn láti jẹun níta pẹ̀lú, láti gbìyànjú oúnjẹ oríṣiríṣi. Kíka ìwé àti social media pẹ̀lú jẹ́ ìgbádùn mi. Mo máa ń lo àkókò púpọ̀ lórí Instagram àti TikTok. Ìgbádùn ṣe pàtàkì láti yọ ara ẹni lẹ́yìn iṣẹ́

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí àpótí tí ó wà ní ilé wa. A ní àpótí ńlá kan tí gbogbo wa máa ń fi kọ́kọ́rọ́ sí. Tí àpótí náà bá kún, a máa ń kó gbogbo rẹ̀ jọ, a sì máa ń gbé e jáde sí àwọn waste collectors tí wọ́n máa ń wá kó. Wọ́n máa ń wá lẹ́ẹ̀kọ̀kan tàbí lẹ́ẹ̀mẹ́jì lọ́sẹ̀ láti gbé kọ́kọ́rọ́ lọ. Ni ibi iṣẹ́, a ní dustbin kan tí gbogbo wa máa ń lò pẹ̀lú. Mi ò kí ń fẹ́ràn láti ju kòkòrò sílẹ̀ lásán lójú ọ̀nà tàbí aláìmọ̀ràn wa, ó sì lè fà áàrun. Ó ṣe pàtàkì láti fi kòkòrò sí ibi tó yẹ kí àyíká wa lè mọ́. A gbọdọ̀ tọ́jú àyíká wa dáadáa. Tí àyíká bá mọ́, ó máa ń mú àarun àti nǹkan tí kò dáa jinnà sí wa.

Data tí mo máa ń lò lọ́sẹ̀ pọ gan. Mo máa ń lo bíi 5 gig sí 7 gig lọ́sẹ̀. Ó lè pọ̀ sí ní ọjọ́ kan. Mo máa ń lo data fún social media bíi Instagram, WhatsApp, TikTok àti YouTube. Àwọn videos máa ń jẹ data púpọ̀ gan. Mo tún máa ń lò ó fún iṣẹ́ browsing àti láti fi wo fíìmù lẹ́ẹ̀kọ̀kan. Ní ilé wa, a kò ní WiFi, torí náà mo gbára lé data mo gbára lé data phone mi fún gbogbo nǹkan. Ó máa ń gbówó púpọ̀ láti máa ra data lọ́jọ́júmọ́ ṣùgbọ́n kò sí àǹfààní. Mo máa ń ra data bundle púpọ̀ láti jẹ́ kí ó yẹ díẹ̀. Igba mìíràn, data máa ń tán kíákíá gan, mo sì máa ní láti rà sí. Data jẹ́ nǹkan tí a kò lè ṣe láìsí rẹ̀. A gbọdọ̀ ní data lójoojúmọ́.

Rárá, mi ò máa ń wọ ohun ọ̀ṣọ. Mo kàn máa ń wọ wristwatch lásán láti mọ àkókò. Èyí gan kò máa wà lára mi nígbà gbogbo. Gẹ́gẹ́ bí ọkùnrin, mi ò kín fẹ́ràn láti wọ bracelet tàbí necklace tàbí earrings. Àwọn wọ̀nyí jẹ́ fún obìnrin. Ṣùgbọ́n àwọn ọkùnrin mìíràn máa ń wọ gold chain tàbí gold ring, pàápàá àwọn tí ó ní owó. Mo fẹ́ràn láti wà ní simple, aṣọ àti bàtà tó dára ni ó tọ́ fún mi. Ìgbà kan mo ronu láti ra wristwatch tó dára si, ṣùgbọ́n owó kò tíì pọ̀. Mó yá ní ọjọ́ iwájú tí mo bá lọ́rọ̀ sí, màá ra nǹkan bẹ́ẹ̀, ṣùgbọ́n fún báyìí mi ò nílò ohun ọ̀ṣọ́ rárá. Mo fẹ́ràn simple life.

Rárá, mi ò ní ọgbà ní ilé wa. Ilé wa kò ní ààyè tó tó fún ọgbà. A kan ní compound kékeré níwájú ilé. Mọ fẹ́ràn láti ní ọgbà tí mo lè gbin flowers, vegetables àti èso, ṣùgbọ́n kò ṣe é ṣe níbi tí a wà báyìí. Àwọn èèyàn tó ní ilé ńlá máa ní ọgbà tó dára tí wọ́n máa ń tọ́jú dáadáa. Mo ti rí ọgbà díẹ̀ tó dára gan. Wọ́n ní grass, wọ́n ní flowers àti àwọn igi. Ọgbà dára fún àyíká, ó sì mú kí ilé dára. Bóyá ní ọjọ́ iwájú tí mo bá ti ní ilé tèmi, màá ṣe ọgbà kékeré kan níbẹ̀. Ṣùgbọ́n fún báyìí, a kan ní flower pot díẹ̀ níwájú ilé tí a fi igi gbin sínú. Kì ṣe ọgbà, ṣùgbọ́n ó ṣe bẹ́ẹ̀. Ọgbà nílò ìtọ́jú púpọ̀

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀. Ní alẹ́ tí ojú ọ̀run bá mọ́ dáadáa láìsí ìkúrùkùrù, àwọn ìràwọ̀ máa ń dára gan. Mo máa ń dúró síta láti wò wọ́n, wọ́n sì máa ń mú kí ìrònú nípa bí àgbáyé ṣe tóbi tó. Ṣùgbọ́n ní ìlú ńlá bíi Èkó, kò rọrùn láti rí àwọn ìràwọ̀ púpọ̀ torí ìmọ́lẹ̀ àti pollution pọ̀. Nígbà tí mo bá lọ sí abúlé tàbí ibi tó jìnnà díẹ̀ sí ìlú, mo máa ń rí àwọn ìràwọ̀ dáadáa. Òṣùpá máa ń dára pẹ̀lú, pàápàá nígbà tó bá kún. Àwọn ìràwọ̀ máa ń mú kí n rántí pé àwọn nǹkan tó tóbi jù tiwa tí a kò sì mọ̀ púpọ̀ nípa wọn wà. Ó jẹ́ ẹ̀dà Ọlọ́run tó ní ẹwà gan. Mo fẹ́ràn láti wo ojú ọ̀run ní alẹ́.

Bẹ́ẹ̀ni, mó mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú díẹ̀díẹ̀. Mó kọ̀ ọ́ nígbà tí mo lọ sí ilé ẹ̀kọ́ ìwakọ̀, ṣùgbọ́n ó ṣòro gàn ní ìbẹ̀rẹ̀. A máa ń lo mirrors láti wo ẹ̀yìn, a sì máa ń fa steering wheel lọ́nà tó yẹ kí ọkọ̀ lè wọ̀ ní space náà. Mo máa ń ṣe àṣìṣe púpọ̀. Nígbà mìíràn, moó máa ń kọ lú nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́ tàbí ọkọ̀ mìíràn, ṣùgbọ́n pẹ̀lú practice, mo ti dára sí i báyìí. Bó tilẹ̀ jẹ́ pé mó sì máa ní àìbalẹ̀ díẹ̀. Reverse parking wúlò gàn ní àwọn ibi tí ààyè kò sì bí supermarket, car park àti àwọn bẹ́ẹ̀. Àwọn ẹni tó mọ̀ dáadáa máa ń ṣe ní kíákíá láìsí wàhálà. Ó gbìyànjú láti practice sí i kí o lè mọ̀ dáadáa. Ó jẹ́ skill pàtàkì fún awakọ̀.

Mo ní laptop kan kì í ṣe desktop. Ó jẹ́ HP model kan tí mo rà látọdún mẹ́ta sẹ́yìn. Screen rẹ̀ jẹ́ 15 inches. Ó sì ní RAM tó tó fún àwọn iṣẹ́ tí mo máa ń ṣe. Mo máa ń lò ó fún iṣẹ́, fún kíkà emails, browsing àti wíwo film lẹ́ẹ̀kọ̀kan. Ó ń ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n ó ti bẹ̀rẹ̀ sí lọ́ra díẹ̀díẹ̀ báyìí torí ó ti ń gbó. Bá́tìrì rẹ̀ kò pẹ́ mọ́. Mo sábà máa ń fi charger pamọ́ síbẹ̀. Mo fẹ́ ra laptop tuntun tó yára si, bóyá Dell tàbí Lenovo, ṣùgbọ́n ó ń gbówó púpọ̀ lórí. Èyí tó wà lọ́wọ́ mi tó mi fún mi báyìí. Mo kàn máa ń ṣọ́ra pẹ̀lú rẹ̀ kí ó má bàa bàjẹ́ kíákíá. Kọ̀m̀pútà ṣe pàtàkì púpọ̀ fún iṣẹ́ mi àti fún àwọn ǹkan mìíràn. Laptop rọrùn ju desktop lọ torí mo lè gbé lọ síbi tí mo bá fẹ́ lọ.

Mo máa ń gbìyànjú láti jẹ oúnjẹ tó lẹ̀ ọ́ fún ìlera, ṣùgbọ́n kì í ṣe nígbà gbogbo. Mo mọ̀ pé ẹ̀fọ́, èso àti oúnjẹ tó ní vitamins dára fún ara, torí náà mo máa ń gbìyànjú láti fi wọn sínú oúnjẹ mi. Mo máa ń jẹ ẹ̀fọ́ pẹ̀lú oúnjẹ mi, mo sì máa ń jẹ èso lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n mo fẹ́ràn junk food náà bí i meat pie, gala àti àwọn soft drinks. Àwọn wọ̀nyí kò dára fún ìlera tó, ṣùgbọ́n wọ́n dùn gan an. Mo máa ń gbìyànjú láti dínkù ṣúgà àti iyọ̀ nínú oúnjẹ mi, ṣùgbọ́n ó ṣòro. Tí mo bá rántí ìlera mi, mà á jẹ oúnjẹ tó dára, ṣùgbọ́n ìgbà mìíràn mo kàn fẹ́ gbádùn oúnjẹ tó dùn. Mo ń gbìyànjú láti ní balance yẹn, kí n lè jẹ oúnjẹ àlàáfíà púpọ̀ síi, kí n má sì jẹ junk food púpọ̀ jú. Ìlera ara ṣe kókó.

Rárá, mi ò ní aṣọ òtútù torí àkọ really nílò rẹ̀ ní Nàìjíríà. Ojú ọjọ́ wa kò kí tutù tó bẹ́ẹ̀, kò tilẹ̀ burú bí wínter tí ó má ń wà ní àwọn orílẹ̀ èdè òtútù. Harmattan tó má ń wà ní December àti January ni ó tutù jù tí a rí lọ, ṣùgbọ́n aṣọ dédé àti sweater kékeré ti tó fún wa. Mo ní hoodie díẹ̀ àti àwọn long sleeve shirts tí mo má ń wọ̀ nígbà tí òtútù bá mú mi diẹ́. Ṣùgbọ́n àwọn aṣọ jacket gidi, gloves, scarves àti boots tí àwọn èèyàn ní wíntà má ń wọ̀, mi ò ní wọn rárá. Tí mo bá lọ sí orílẹ̀ èdè tó tutù, mo máa nílò láti rà wọ́n, ṣùgbọ́n fún báyìí, wọ́n kàn ṣe pàtàkì níbí. Òòrùn ló má ń mú púpọ̀ ní Nàìjíríà kì í ṣe òtútù, àdúpẹ́ fún ojú ọjọ́ tó gbóná wa.

Ìgbà tí mo kẹ́yìn lọ rí dọ́kítà ní bíi oṣù mẹ́rìn sẹ́yìn, nígbà tí mo ṣàìsàn malaria. Inú mi ń fa yà gan, orí mi sì fẹ́ fọ́, ara rẹ́ sì ń mú mi púpọ̀. Mo lọ sí ilé ìwòsàn kékeré kan tó súnmọ́ wa. Dọ́kítà se test, ó sì sọ pé malaria ni. Ó fún mi ní òògùn àti injection. Lẹ́yìn ọjọ́ díẹ̀ ara mi dá. Èmi kì í lọ sí ilé ìwòsàn déédéé rárá. Mo kàn máa ń lọ tí mo bá ṣàìsàn tó burú gan tí òògùn chemist kò le ṣe. Ìgbà púpọ̀ tí mo bá ṣàìsàn kékeré, mo máa ń ra òògùn ní chemist, mo sì máa ń mu títí tí ara mi yóò fi dá. Ṣùgbọ́n malaria yẹn burú gan, torí náà mo ṣe lọ rí dọ́kítà. Láti ìgbà náà, ara mi ti dára. Mo kò tíì ṣàìsàn mọ́. Mo ń gbàdúrà pé kí ara mi má ba à bàjẹ́ mọ́. Ìlera ló ṣe kókó.

Mo má n ṣètò àwọn ímeèlì mi nípa pípa wọ́n sí àwọn folders oríṣiríṣi. Mo ní folder fún work emails, personal email, àti spam. Nígbàtí ímeèlì bá wọlé, mo má n ka kíá kíá. Tí ó bá ṣe pàtàkì, mo má n dáhùn rẹ̀ lójúkan náà. Tí kò bá ṣe pàtàkì púpọ̀, mo má n fipamọ́ fún ìgbà mìíràn. Àwọn spam àti àwọn tí kò wúlò ni mo má n delete kíá kíá láti má jẹ́ kí inbox mi kún. Mo tún má n star àwọn ímeèlì tó ṣe pàtàkì púpọ̀ kí n má bá à gbàgbé wọn. Ṣùgbọ́n òtítọ́ ni pé inbox mi sábà má n kún púpọ̀ torí ímeèlì má n wọlé lójojúmọ́. Ìgbà mìíràn mo má n ní unread emails tó lè ní ọgọ́rùn ún, ó sì má n kórìí mi. Mo ń gbìyànjú láti ṣètò wọn dédé kí, kí inbox mi lé mọ́. Síṣètò ímeèlì ṣe pàtàkì.

Mo máa n lo àkókò pẹ̀lú ẹbí mi nípa jíjẹun papọ̀, sísọ̀ oro àti ṣíṣe àwọn nǹkan tí a fẹ́ràn. Ní ọjọ́ ìsìnmi, a máa ń jókòó papọ̀ láti jẹun àti láti wo tívì, à sì máa ń sọ̀rọ̀ nípa bí ọ̀ṣẹ́ wa ṣe lọ, àwọn ìṣòro tí a ní, àti bí a ṣe lè ran ara wa lọ́wọ́. Ìgbà mìíràn, a máa ń lọ sí ìta papọ̀, sí ṣọ́ọ̀ṣì ó wà bẹ́ẹ̀ tàbí láti lọ ṣàbẹ̀wò àwọn ẹbí mìíràn. Ní ìrọ̀lẹ́ púpọ̀ jùlọ, a máa ń wà papọ̀ ní ilé, à sí máa ń gbádùn ara wa. Mo máa ń ràn wọ́n lọ pẹ̀lú nǹkan tí wọ́n nílò, bóyá owó tàbí àkíyèsí. Ẹbí ṣe pàtàkì púpọ̀, torí náà bótilẹ̀ jẹ́ pé iṣẹ́ ń gba àkókò, mo máa ń ṣètò àkókò fún wọn. A máa ń gbàdùra papọ̀ pẹ̀lú ìfẹ́ àti àkókò tí a fi fún ẹbí wa ṣe kókó.

Ìgbà tí mo lọ kẹ́yìn sí ibi orin ní bí i ọdún kan sẹ́yìn. O jẹ show Wizkid kan ti mo lọ ni ekó. Àríyá náà dùn gan an, ọ̀pọ̀ èèyàn ló wà níbẹ̀, gbogbo wa sì jó sí orin rẹ̀. Ó kọ orin àwọn orin tí mo fẹ́ràn, mo sì yọ̀ púpọ̀. Tíkẹ̀ẹ̀tì rẹ̀ gbówó lé lórí gan an ṣùgbọ́n ó tó nítorí ẹ́sípíríẹ́ǹsì náà dára. Mo lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, a sì gbádùn ara wa títí di òru. Láti ìgbà náà, mi ò tí ì lọ sí ibi orin mìíràn mọ́ torí wọ́n ń gbówó púpọ̀ lé lórí, àkókò pọ̀ sí í. Ṣùgbọ́n mo fẹ́ lọ sí ti àǹfààní bá tún farahàn, bóyá ti Burna Boy tàbí Davido. Ibi orin jẹ́ ẹ́sípíríẹ́ǹsì tó dára gan an. Ó yàtọ̀ sí wíwo lórí tẹlifísàn. Àríyá orin àti ẹ́nẹ́jì tó wà níbẹ̀ kò ní ìfiwéra. Mo retí ìgbà tí màá tún lọ sí.